Ko n ṣe nnkan tí ó rọrùn ṣùgbọ́n tí ènìyàn bá rodo, oko tó bá rodo, dandan ni kí o padà sílé. Àkókò ìparí iṣẹ́ jẹ́ àkókò tí oníkulùku máa fi iṣẹ́ sílẹ̀, èrò sì máa ń pọ̀ ní ibi ìwọkọ̀, tó ṣe pé ní ọkọ̀ máa ń sá fẹ́rẹ́ nígbà mìíràn ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ìjọba fún àwọn ọkọ̀ bọ̀gìnì tí wọ́n gbé sílẹ̀, ó máa ń jẹ́ kí ó rọrùn ní gbogbo ìgbà fún mi láti padà sílé, ọkọ̀ ìjọba ni mà ń wọ̀ jù.

Ìtọ́jú ọjà ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún oníṣòwò. Bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé gbogbo àwọn tó ń ṣe ìṣòwò káràkátà, wọ́n máa ń ṣe ìtọ́jú ọjà wọn dáadáa. Ṣùgbọ́n èmi mi kì í ṣe oníṣòwò kí a rà kátà, ṣùgbọ́n àwọn irinṣẹ́ èyí tí èmi fi máa ń ṣiṣẹ́, mo máa rí i dájú pé mo máa ṣe ìtọ́jú wọn. Èyí tó bá ní ibi fún mi láti lọ rà, mo máa rà á kún. Èyí tó bá sì jẹ́ kí n sọọ́ nù kí n rà á mì, mo máa rà á. Bẹ́ẹ̀ ni ó dára púpọ̀ kí a máa ṣe ìtọ́jú ohun tí a bá ń ṣe. Yálà o jẹ́ oníṣòwò ni, yálà o jẹ́ awakọ̀ ni, yálà o jẹ́ oníṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí èmi báyìí, ó dáa kí a máa ṣe ìtọ́jú nǹkan tí ó bá ń fún wa ní jíjẹ àti mímu.

Ẹ̀rìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà mí tó wákàtí kan tàbí ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn. Ìdí re sì ní fún mi láti máa tètè kúrò ní ilé mi lọ sí ibi iṣẹ́ torí kí má ba à máa pẹ́ dé ibi iṣẹ́ torí pé kò da kí ènìyàn máa pẹ́ dé ibi iṣẹ́.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù lọ ó hun ní ọdún tuntun, torí pé gbogbo àgbáyé ni wọ́n máa ń ṣe ọdún yìí papọ̀ lẹ́ẹ̀kan náà. Ó sì jẹ́ ohun tó ṣe pé ní àwọn èèyàn mu ní ọ̀kunkun dun tó ṣe pé ní gbogbo àwọn tó wà ní ìdálẹ̀ tó wà ní ìrìnàjò, wọ́n máa rí dájú pé àwọn wá sí ilé láti wá ṣe ọdún pẹ̀lú àwọn ẹbí wọn. Àwọn tí wọ́n bá lè wá, wọ́n máa ń fi ẹ̀bùn wọn ran sí àwọn tó wà nílé pé "áh àwọn ò ní lè wá ọdún ilé ọdún ní ọdún yìí pé ẹ gba ẹ̀bùn yìí kí ẹ máa fi bá ọdún lọ". Ó jẹ́ ọdún tí mo nígbàgbọ́ pé ó máa ń dùn mọ́ àwọn òbí nínú, torí pé ní wọ́n mọ̀ dájú pé àwọn ọmọ wọn àti ọmọ ọmọ gbogbo wọn yóò wá sí ilé tí wọ́n sì jọ lo ìgbà tí ó dára papọ̀. Fún ìdí èyí, ọdún tuntun ni mo fẹ́ràn jù lọ. Ó jẹ́ ọdún pàtàkì gan ní orílẹ̀ e èdè ayé, ọdún pàtàkì gidi nì, ọdún tí mo fẹ́ràn jù lọ nìyẹn.

Ẹlẹ́nu má jẹ ata ni èmi. So fún ìdí èyí, èmi kò fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tó bá ní ata, torí pé tí máa jẹ oúnjẹ tó bá ná ata, oúnjẹ tí mò ń jẹ yẹn kò ní dùn mọ́ mi. Ó máa dàbí pé mò ń nira mi lára, torí pé kò ṣe nǹkan tí mo yàn láàyè láti máa jẹ. Láti kékeré láti fi kọ́ mi a ki ń jẹ ata ní ìdílé wa. Àwọn tó bí mi lọ́mọ wọ́n mọ̀, tí wọ́n bá ṣìṣè jẹ se oúnjẹ tó bá ní ata nígbà tí mò ń gbé pẹ̀lú wọn, wọ́n mọ̀ pé mi ò ní jẹ, wọ́n máa ń máa bẹ̀ mí pé kí n jẹ, pé ó yí bẹ̀ẹ́ lénìí, tó bá di ọ̀la pé kò ní rí bẹ̀. Pẹ̀lú gbó ẹbe wọn náà, mi ò ní jẹ, torí pé mi ò láìkẹ́, ó máa ń kó ìnira bá mi.

Ohun tí mo máa ń wá nínú kí a gba òṣìṣẹ́ tuntun opọ̀ ṣùgbọ́n máa mẹ́nù ba bíi mélòó kan níbẹ̀. Òṣìṣẹ́ tuntun gbudọ̀ jẹ́ akíkanjú tó gbudò ṣiṣẹ́ dáradára ju òṣìṣẹ́ tí a gbà tẹ́lẹ̀ lọ. Ìdí tí mo fi máa ń gba òṣìṣẹ́ tuntun mìíràn sì jálé lórí pé owó tí ó máa máa gba ṣe kò ní pa mi, ṣe ó máa ṣiṣẹ́ owó náà? Ṣe ó ní òtítọ́? Ìdí tí mo fi máa ń gba òṣìṣẹ́ tuntun nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, mo sì fẹ́ràn kí máa tọ́jú irungbọ̀n mi dáadáa. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe nígbà mí kò fi aye gbà ìdí ère tí mo fi máa ń gẹ wá lẹ̀. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, mo sì ní kékeré torí pé ní irungbọ̀n, ó máa ń ṣhow pé eyàn ti di agbalagbà. Kò ní jẹ́ kí eyàn máa fi oju tẹ́ńbéu eyàn. Tí eyàn bá rí yàn, won mó pé, "Yes, ẹni yìí agbalagbà ni." Ó sì tó ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń wẹ̀. Mo ní igbagbo pé kò sí ènìyàn tó wà ní ilé ayé yi tí kò kí ń wẹ̀. Torí pé tí èèyàn ò bá wẹ̀, èèyàn a máa run. Tí eeyan ò bá wẹ̀ oríṣiríṣi ǹkan lá máa ṣe èèyàn. Kódà èèyàn lè kó àìsàn tí ò bá wẹ̀. So ìwẹ̀ ó ṣe pàtàkì. Kò dẹ̀ sí ẹ̀dá aráyé kan tí kò kí ń wẹ̀. Torípé ìmọ́tótó ó da, ó lè ṣẹ́ ogun àrùn gbogbo. A ti rí pé ní àkọ́kọ́ nínú ká ṣe ìmọ́tótó, oun náà ni kí a wẹ̀. Ba ṣe ń wẹ̀ dẹ̀kẹ̀rẹ́, ba ṣe ń wẹ̀ ó pe oríṣiríṣi. Àwọn ẹlòmíràn wà tó lè lọ wẹ̀ ní odò adágún. Ẹlòmíràn wà tí ó lè lọ wẹ̀ nínú odò ìgbàlódé tí wọ́n ń pè ní swimming pool. Ẹlòmírán wà tí ó lè bomi sínú ike, ó máa dà sórí, ó fi wẹ̀. Bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wà kan lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ń pè ní shower kí wọ́n fi wẹ̀. Wọ́n á bomi sórí, wọ́n á wẹ̀. Ẹlòmii wà tí ó lè wẹ̀ kànkàn. Ẹlòmii wà tí ó lè wẹ̀ omi lásán láì má lo ọṣẹ láti fi fọ ara. Bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ọ̀nà tí a ń gbá tà fi ń wẹ̀. Ìwẹ̀ ó dára gan, ó ṣe kókó, ó pàtàkì. Ó tẹ̀ dáa kí èèyàn máa wẹ̀.

Ah! Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin fújì. Elére tí mo si yàn láàyò láti máa gbọ́ dáradára, òun ni olórin King Doctor Saheed Osupa. Òun ni mo fẹ́ràn jù gbogbo igbesí ayé mi. Lákokò tí bá bẹ́ gbọ́ orin, ohun tí màá gbọ́ jù ni ẹ. Orin fújì, mo fẹ́ràn ẹ̀ gan-an torí pé ní orin náà ó ní ọgbọ́nú, ó kọ́ wa ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó yàtọ̀ sí àwọn orin tàka súfèé tí ó gba òde gbọ̀ láyé òde-òní tí kò ní kí ń kọ́ wa ní ẹ̀kọ́ kankan àbí ọgbọ́n kankan. Orin fújì ó dára gan-an kí ọmọ máa gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló rò pé orin ọmọ ta ni, ṣùgbọ́n ayé ti di ayé ọ̀làjú, ìgbà yẹn ni o lè máa pè, ìgbà ayé, nígbà ní ẹ lè máa pè ní orin ọmọ ta. Ṣùgbọ́n nísìnyí, àwọn tí wọ́n ka ìwé, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ni wọ́n ń gbọ orin fújì torí pé ní ó ní ẹ̀kọ́, àṣà àti ìṣe. Orin náà ó máa ń bá àkókò mú. Ìgbàkígbà tí mo bá gbọ́, tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀, mo máa rò, ó máa ń dára mi pa lọ sí ibi ọgbẹ́. Á! Ẹni yìí tí kọ orin báyìí. So ó jẹ́ orin tó máa ń fún mi ní ọgbọ́n tó sì máa ń mú inú mi dùn, ó máa ń dá mi lára yá ìgbàkígbà tí mo bá ń gbọ́. So fún idi eyìí orin tí mo fẹ́ràn jù lọ ní ẹ. Àwọn tó ń kọ orin fújì mìí na wà ti ṣe pé ní wọ́n pọ̀ dáradára, gbogbo wọn náà ni ó máa ń kọ orin ọgbọ́n, orin tó máa ń fún èèyàn ní òye. Bẹ́ẹ̀ni, orin fújì ó dára gan-an, ó dára gan-an, ìjìlẹ̀ Yorùbá ni wọ́n fi kọ. Bẹ́ẹ̀, mo sì máa ń gbọ́ orin mìí na bí apala. Mo láìkì orin Yorùbá dáradára ju orin àwọn oyinbo lọ torí pé ní orin wa a máa fi ń gbé àṣà àti ìṣe wa ga. Bẹ́ẹ̀ ni.